Mo fẹ́ràn láti máa bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn, torí wípé tí mo bá ń lọ sí ibi kan tí mi ò dé rí tàbí tí mo bá ń gba ọ̀nà kan tí mi ò gbà rí, ó dára fún mi láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá pàdé wípé "ẹ jọ̀wọ́ ibi báyìí ni mò ń lọ, ẹ darí mi sí ibi bẹ́ẹ̀." Nípa bí bèrè ọ̀nà yìí, ó máa jẹ́ kí ń dé ibi tí mò ń lọ kíákíá àti wípé kò ní jẹ́ kí ń ṣe ọ̀nà tí mi ò bá bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Mo lè gbìyànjú kí n lo Google Maps, èyẹ́ náà máa ṣe bí atọ́ka àti atọ́nà fún mi, ṣùgbọ́n ìgbà mìíràn wà tí Google Maps kò ní ṣe déédé, ó máa ṣe mistake. Ó dára láti bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí ó wà níbẹ̀ torí wípé wọ́n máa mọ ọ̀nà dáradára. Àwọn Yorùbá sì tún pa lówé náà wípé "a bèrè ọ̀nà kò kí ń ṣìnà".